Tí mo bá fẹ ra òhun kàn, mo máà n lo sí ẹgbẹ̀ ilé mí láti ra òhun kàn tí mo bá fẹ ra, sùgbọn ti mí o bá rí ni tosí ilé mí, mo máa n lọ sí ọjà láti lọ ra awọn nkan kàn bóyá bi ohùn è lo bí oúnjẹ àti àwọn ohùn mímú tí mo máa mú nínú ilé mí pẹlu awọn ohùn lilo gẹgẹ bi aṣọ, bàtà ati awọn nkán kàn mí ti mó máa n lo si ará, mo máa n lọ sí ọjà lati lọ ra wọn.

Àwọn oúnjẹ tí mo fẹ́ràn ó pé oríṣìíríṣìí gẹ́gẹ́ bí àwọn àwùjọ oúnjẹ kan wà, àwọn àwùjọ oúnjẹ bí ipàápàá tè. Mo fẹ́ràn àwọn ipàápàá tè láti máa jẹ ipàápàá tè, pàápàá jùlọ ní àwọn àsìkò tí kí i bá ṣe àsìkò oúnjẹ àárọ̀, tí kí ó sì ṣe àsìkò oúnjẹ ọ̀sán tàbí àsìkò oúnjẹ alẹ́ gẹ́gẹ́ bí ìyálẹta àbí bí ọwọ́ rọlẹ̀. Mo fẹ́ràn láti máa jẹ ìpàápàá tè ní àsìkò náà. Ṣùgbọ́n mo tún fẹ́ràn láti máa jẹ ìrẹsì, mo fẹ́ràn láti máa jẹ iyán àti ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú tuwọ. Mo fẹ́ràn tuwó pẹ̀lú gbẹ̀gìrì àti àbùlà náà.

Àwọn ọ̀nà tí mo máa ń gbà rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ ó pé ọ̀nà méjì. Àkọ́kọ́ nínú àwọn ọ̀nà tí mo máa ń gbà lọ sí ibi iṣẹ́, òun ni wípé èmi gangan fúnra mi ní, èèè, mo ní ọ̀kadà tí èmi gangan fúnrara mi ń gùn. Mo ní alùpùpù, àbí kí n pè é ní alùpùpù tí mo máa ń gùn lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n kòi kí i ṣe gbogbo ìgbà ni mo máa ń gbé alùpùpù lọ sí ibi iṣẹ́. Ìgbà tí mi ò bá gbé alùpùpù mi lọ sí ibi iṣẹ́, mo máa ń tẹ̀lé ọkọ, ọkọ̀ ileéwé mi, eléyi tí, yó gbé mi dání, tí ó gbé mi dé ibi tí mò ń lọ, tí ó gbé mi dé ibi.

A, ní ìgbà tí mo ra fóònù mi, bátìrì fóònù mi ó máa ń dúró fún bí wákàtí, wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àbí jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nísìínyi mó ti lo fóònù mi fún bí ọdún méjì, a, wákàtí tó fi ń dúró kò tó mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mọ, bí ka sọ pé wákàtí ogún àbí wákàtí méjìdínlógún òun ní fóònù mi fi ń, bátìrì fóònù mi fi ń dúró nísìínyi.

Email mi kò ní ètò kankan pàtó tí mò ń fi ń ṣètò àwọn email mi, ṣùgbọ́n tí àwọn email mi bá ti wọlé, àwọn kokan wà tí wọ́n máa ń kóra wọn jọ sí eléyi táa ń pè ní archive. Àwọn míì sí tún wà tó jẹ́ pé ibi, à tí n bá ti wọnú email mi, ibi bẹ́ẹ̀ náà ni màá ti rí wọn, máa sì wò wọ́n. Àwọn míì wà tí wọ́n máa ń kóra wọn sí update, update folder. So.

Àwọn ohun mímu tí mo fẹ́ràn jù ni ohun mímu ẹlẹ́rìndòdò àkọ́kọ́ nìyẹn, mo sì fẹ́ràn láti máa mu omi púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà torí dókítà mi sọ fún mi pé ọ̀pọ̀ omi lára, o máa ń mú ara gbá yági yági. Mo fẹ́ràn láti máa mu omi ní gbogbo ìgbà, mo sì fẹ́ràn àwọn ẹlẹ́rìndòdò gẹ́gẹ́ bí Coke, Fanta àti àwọn ẹlẹ́rìndòdò tó máa ń fúnni ní okun àtàgbàra gẹ́gẹ́ bí Fearless àti Predator.

Mi ò lè sọ pé mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, ṣùgbọ́n ó ti ṣe mí rí. Mo fẹ́ bínú ṣùgbọ́n mi kò padà bínú. Èmi pẹ̀lú àwọn àbúrò mi ọ̀hun la ń jó ń lọ nínú mọ́tò ẹ̀gbọ́n wa kan ní ọjọ́ kan. Àbúrò mi náà wá ṣe nǹkan tó bí mi nínú gìdìgàn. Mo fẹ́ bínú ṣùgbọ́n mo padà gbé ẹ̀ jẹ̀, mi ò bínú. Ìgbà náà ni mo bá sọ pé mo bínú nínú ọkọ̀ rí bọ̀, ṣùgbọ́n mi ò bínú ní ọjọ́ náà.

Oríṣìíríṣìí ọ̀nà ọ̀hún ni mò máa ń gbà láti fi kojú àwọn ìṣòro tí mo bá bá pàdé ní ẹnu iṣẹ́ mi. Àkọ́kọ́ náà tí ìṣòro, kí ìṣòro kan bá yọjú sí mi, màá kọ́kọ́ fi ara balẹ̀. Màá wá ṣe àgbéyẹ̀wò rẹ̀ pé ibo ni ìṣòro náà ti wọ́ wá. Níwọ̀n ìgbà tí mo bá ti mọ ibi tí ìṣòro náà ti wá, màá wá le wa ojútùú sí ọ̀nà tí mò máa ń gbà láti fi kojú ìṣòro ní ibi iṣẹ́ mi nìyẹn.

Oṣù tí a bí mi, oṣù ẹrẹ́nà, òní a bí mi ọjọ́ kẹta, oṣù ẹrẹ́nà, ọdún, à, ọdún oókan ẹsán, ẹsán àti èje ọdún tí a bí mi nù. So- ṣùgbọ́n láti ìgbà náà mo sì máa ń ṣe àwọn ọjọ́ ìbí mi ní ọdọọdún. Láti ìgbà tí mo ti gbọ́njú, òní mo máa ń ṣe àwọn ọjọ́ ọdún mi, àwọn ọjọ́ ìbí mi ní ọdọọdún.

Mo ò lè, mo máa ń fín ní ìgbà kan, mo máa ń fi tùràrí ṣùgbọ́n ní àtìgbà tí nìkan bí ọdún méjì sẹ́yìn, mo ti dáa dúró láti máa fi tùràrí torí nígbà tí ìgbà mìíràn tí mo bá jáde pẹ̀lú tùràrí, àwọn ọ̀rẹ́ mi a máa sọ pé tùràrí máa ń rùn ní ara mi púpọ̀. Òhun ni ó jẹ́ kí n dáa dúró náà ṣùgbọ́n láìpẹ́ màá padà sí, màá padà sí máa fi tùràrí.

Ká sọ wípé wákàtí mẹ́jọ sí wákàtí mẹ́wàá òun ni mò máa ń fi ṣe iṣẹ́ ní ojoojúmọ́. Èmi gẹ́gẹ́ bí ènìkan, olùkọ́ ni mí ní ilé ìwé girama. Ṣùgbọ́n tí mo bá ti lọ ní nǹkan bí i aago méje àbọ̀ ní òwúrọ̀, ó di bí i aago me-méjì àbí aago méjì àbọ̀ ọ̀sán kí n tó padà sí ilé, mo lè sọ wípé à, wákàtí mẹ́jọ sí wákàtí mẹ́wàá òun ni mò máa ń lò ní ibi ṣe.

Ní ìgbà mìíràn bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ, tó bá jẹ́ wípé, dandan lọ́jọjúmọ́ wákàtí mẹ́jọ ló yẹ kí n lọ ní ibi iṣẹ́, ṣùgbọ́n tí mo bá ní àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mi ò tíì ṣe tí kò sì wù mí kí ń sọ di ọjọ́ kejì, mo lè dúró fún ìgbà díẹ̀ láti ṣe àwọn iṣẹ́ náà kí n tó síra, kí n tó ṣíwọ́ lẹ́nu iṣẹ́ náà kí n tó máa lọlé.

Bẹ́ẹ̀ni, mo kò kì í ṣe pé mo ti gun alùpùpù rí nìkan, èmi gangan fúnra mi mo ní alùpùpù tí mò ń lò tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́ yàtọ̀ sí àwọn ọjọ́ ìsinmi méjèèjì Saturday àti Sunday ta ni tí mo bá tún fẹ́ jáde náà, alùpùpù mi náà ni mò ń gbé jáde. Tí mo bá fẹ́ kúrò ní ìlú mi tí mo wà tí mo fẹ́ lọ kí àwọn òbí mi ní ìlú kejì, alùpùpù mi náà ni mò máa ń gbé dání.

Mo fẹ́ran àkókò bí ọwọ́ rọ̀lẹ́ máa alẹ́, òun ni mo fẹ́ran jù nínú ọjọ́ torí wípé láti àárọ̀ iṣẹ́ fàákàfikì ni èèyàn ó mọ ṣe kiri, ó kúrò níbí bọ́ síbi iṣẹ́ mi, ṣùgbọ́n tó bá ti di bí ọwọ́ ago mẹ́rin wọ ọwọ́ rọ̀lẹ́ máa alẹ́, èèyàn ó ti ṣe tán láti máa sinmi, láti máa sinmi, eeyan ó sì ṣe tán láti jẹun láti lọ sùn fún ọjọ́ náà.

Èèyàn tó fẹ́ràn láti máa ṣe ìdọ́gba láàrin iṣẹ́ mi àti ìgbésí ayé mi ni mí. Gbogbo ọjọ́ iṣẹ́, mo mọ ọjọ́ iṣẹ́ fún ọjọ́ iṣẹ́. Láti ọjọ́ Monday di ọjọ́ Jimọ, mo máa ń lọ sí ibi iṣẹ́, bó ṣe yẹ kí n lọ sí ibi iṣẹ́. Màá lọ ní wákàtí tó yẹ kí n kúrò nílé àti wákàtí tó yẹ kí n lò ní ibi iṣẹ́ ni màá lò. Ṣùgbọ́n tó bá ti ń di ọwọ́ ìkẹyìn opin ọ̀sẹ̀, èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń jáde lọ síta láti lọ gbádùn ara wa àbí èmi àti ìyàwó mi a lè jáde lọ síta láti lọ gbádùn ara wa.